Àkókò tí ọ́fíìsì mi tó máa ń ṣí kalẹ̀ ọ̀ ní, ó pẹ́ ju aago mẹ́jọ ní àárọ̀ kùtùkùtù. Tó bá ti di aago mẹ́jọ àárọ̀ ni mo máa ń ṣí ọ́fíìsì mi láti fi lè tajà, láti fi lè dáhùn oníbàárà mi, láti fi lè dáhùn lóun. Aago mẹ́jọ àárọ̀ ọ̀ ní ọ́fíìsì mi máa ń ṣí.

Bí mo ṣe máa ń ṣe irun mi ni pé mo máa ń fa dán pátápátá. Mo máa ń fa gbogbo irun orí mi tán. Mi kì í n ṣe ìkankan kù. Bóyá ní òkè ni, bóyá ní ẹ̀gbẹ́ ni, bóyá ní kẹ̀kẹ́ ni, gbogbo irun orí mi, gbogbo ẹ̀ ni mo máa ń fa. Gbogbo ẹ̀ ni mo máa ń ṣe tí mo bá ti ṣe irun.

Bẹ́ẹ̀ni mo ní forúkọ mi ni mo ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá nítorí pé mo máa ń daraya gan. Mo máa ń lọ sí ilé ìdárayá ni àwọn àsìkò tí mi bá ní iṣẹ́ láti ṣe tí mo bá fẹ́ sinmi, mo máa ń lọ sí ilé ìdárayá. Àwọn ilé ìdárayá yìí si ní mo ni orúkọ mi ní ìfisílẹ̀ níbí bẹ́ẹ̀